Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Mo máa ń lo ọwọ́ méjèèjì, ni mo ń lò láti fi kọ iṣẹ́. Mo máa ń lo ọwọ́ ọ̀tún ṣùgbọ́n boya pe mo fẹ́ ṣe iṣẹ́, àwọn iṣẹ́ normal iṣẹ́, mo lè lo méjèèjì. Kò séyi tí mo le lo nínú méjèèjì.

Sọ fún wa nípa àṣà sísọ ọmọ lórúkọ. Àṣà sísọ ọmọ lórúkọ, ó jẹ́ àṣà tó jẹ́ pé gẹ́gẹ́ bí nínú òfin gan, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì láti fún gbogbo ọmọ tí wọ́n bá bí ní orúkọ. Ìgbà tí ó yẹ, ọjọ́ wọ́n máa sọ ọmọ lórúkọ ní ọjọ́ kẹjọ. Ẹni tí ó ń wá, oríṣiríṣi àwọn èèyàn tó fẹ́ ṣe àjọyọ̀ pẹ̀lú wọn, ohun tí ó lè ṣe ẹ̀lẹ̀.

Ki ni o se pẹ̀lú oúnjẹ ti o se ku? Bí o ṣe tọ́jú rẹ̀, ohun tí o fi ṣe, ẹni tí ó ń ṣún. Oúnjẹ tí o ba ṣẹ́kù mo máa ń gbìyànjú láti ṣè se é ní ọ̀ṣọ́ dáadáa nítorí pé máa padà jẹ ní ìgbà mìíràn.

Irú kọ̀mpútà wo ni o ní? Mmm, mo ní ẹ̀rọ kọ̀mpútà tó jẹ́ pé a gbé sílẹ̀ nínú yàrá kan tí wọ́n ń pè ní monitor, mo sì tún ní ẹ̀rọ kọ̀mpútà, ẹyi tó jẹ́ ti ara ẹni tí wọ́n ń pè ní personal computer. Méjejì ni mòní.

Ṣé o máa ń kàwé pẹ̀lú ọwọ́? Ni, eh, nípa ẹ̀kọ́ kíkọ́ tí a ti kọ́, kò jẹ́ ǹkan tí ó dá kí èèyàn máa kàwé pẹ̀lú ọwọ́ rẹ̀. Ó yẹ kí èèyàn máa kàwé kó ka máa wo ìwé ni, kò yẹ kí ó máa ka ìwé náà pẹ̀lú fífi ọwọ́ rẹ̀ sùn.

Ṣé o máa ń pàdé àfojúsùn títan rẹ? Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn mi nítorí pé gbogbo ǹkan tí mo ba fẹ́ ṣe ni mo máa ń ní àfojúsùn fún, èyí náà ni màá ṣì máa sáré fún láti jẹ́ pé mo rí pé mo tán àwọn àfojúsùn náà.

Sọ fún wa nípa lilọ si ile ìbílẹ̀ yin. Kí n sọ fún wa nípa bí a ṣe ń lọ sí ilé ìbílẹ̀. A máa ń lọ sí ilé ìbílẹ̀ ìgbà mélòó, ẹ̀ẹ̀kan ní ọdún ni àbí bí ẹ̀ẹ̀mejì ní ọdún ni a máa ń lọ. Òun tí ó ń kọ, ẹni tí ó bá lọ, àwọn òbí mi ni ó máa ń bá mi lọ.

Nígbà wo ni o kẹ́yìn sunkùn? Ha, ìgbà ti mo kẹ́yìn sunkun oti pẹ diẹ, ohun ti o si ṣẹlẹ̀ ni wípé, wọn ṣe ohun ti o dùn mi ni o fa ṣùgbọ́n mi ò kí ń sábà sunkún tí nǹkan bá ṣe mí, mo máa gbìyànjú láti mú mọra ni torí pé èèyàn kìí ṣe ọmọ alẹ́ mọ́.

Sọ fún wa nípa jíjókòó sí ìta ní aṣálẹ́. Jíjókòó sí ìta ní aṣálẹ́ ó jẹ́ ohun tó dára púpọ̀ tí ó sì máa ń tí ó dára láti ṣe nítorí pé èèyàn máa rí bí ojú ọ̀run ṣe rí àti bí oríṣìíríṣìí nǹkan ṣe ṣẹlẹ̀.

Báwo ni o ṣe máa ń ran ara rẹ lọ́wọ́ nígbà tí ọkàn rẹ bá balẹ̀? Ni igbáti máa ran ara mi lọ́wọ́, òun náà ní wipé, máa gbìyànjú láti rí pé mo ṣe àwọn nǹkan tí ó yẹ kí n ṣe ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Nítorí ẹ ní Mósè máa ń ràn arami lọwọ, tàbí kín bá àwọn ẹ̀yán sọ̀rọ̀.

Se ọ̀nà ijẹun kan wa ti o fi le ọmọ lọwọ nínú ìdílé yin? Ọ̀nà tí a ti jẹun náà ni pé gbogbo ìgbà kọ́ ni èèyàn náà máa máa sọ pé òun fẹ́ jẹun nítorí pé àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé ọ̀dá máa wà, èèyàn gbọ́dọ̀ máa ṣe ẹnu rẹ̀ kú nígbà mìíràn.

Léro rẹ bá wo ní rírìn, ẹ̀ṣẹ̀ ṣè rí. Ìgbà mélòó nibi tí o n rìn bí o ṣe rìn lára rẹ lẹ́yìn tó ṣe rí. Àwọn ọ̀nà mìíràn wa to je pé eyan máa ń rìn tó jina. Ó dẹ̀ máa jẹ́ kí ó rẹ́ eyan tí ẹ̀yàn bá rí wọn.

Sọ ìrìn-àjò rẹ tí ó jìnnà jù láti ibi tí o jáde dé ìgbà tí o dé. Àwọn èrò díẹ̀ láti béèrè jíjìnnà. Ó tó bi wákàtí bíi mẹ́fà. Ohun tí ó ṣẹlẹ̀ lójú ọ̀nà. Ọkọ̀ tí a gbé lọ ó bàjẹ́. Díde, ó tó àṣàlẹ̀ kó tó di pé a padà dé padà.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ìgbà mìíràn o máa ń play, ó máa ń, ó máa ń tan ẹ̀rọ rédíò kó máa sọ̀rọ̀. Ìgbà mìíràn ó sì le jẹ́ pé àwọn èrò tí a jọ ń lọ oun ni wón máa ro ejọ́. Tàbí kó jẹ́ pé à ń gbọ́ àwọn oríṣiríṣi nǹkan tó wà ní ìta ọkọ̀ náà.

Nígbà wo ni o máa n, ran èrò, ni o máa ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Ah, eléyìí jẹ́ íbeere ńlá nítorí pé ìgbà tíyan ba ní owó náà ni o máa ra ẹ̀rọ ayára bí àṣá mii tàbí tí nǹkan bá bàjẹ́.

Sọ fún wa nípa ìpinnu tí o kabamọ. Hmm, mi ò tí ì lè sọ pé mo ní ìpinnu kan tí mò ń ṣe tí mo kabamọ nítorí pé kí n tó se ohunkóhun, mo máa n farabalẹ̀ láti rí pé mò ṣe ohun tí ó tọ́.

Ìgbà wo ni ọjọ́ ìbí àwọn ìdílé yín, ọjọ́ wo? A bí àwọn kan ní oṣù kejì, oṣù karùn-ún, ní oṣù kẹfà, oṣù kẹsàn-án, oṣù kọkànlá àti oṣù kejìlá bí gbogbo a ṣe tẹ̀lé ara wa ní un.

Ṣo fẹ́ràn kíkọrin? Mo lè sọ pé mo fẹ́ràn láti máa kọrin. Ti mo gbọ́ kì í ṣe pé boya emi ni mo ṣe orin náà tí mo rò lórí mi. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa kọ orin tí mo ń gbọ́.

Kí ni o máa ń sọ fún ẹni tí kò sùn dáadáa, ibi tí o máa ń bẹ̀rẹ̀, ohun tí o máa ń, tí o máa ń le sílẹ̀, ohun tí o ràn-án lọ́wọ́? Ẹni tí kò sùn a máa rọ̀ọ́ fún pé kí ó kọ́kọ́ jẹun dáradára, kọ́kọ́ jẹun dáradára nítorí ìgbà mìíràn téèyàn ò bá jẹun dáradára ó lè fa kí ó má lè róorun sùn dáadáa.

Sọ fún wa nípa iṣẹ́ arin aṣọ. Ní àkókò wo ni iṣẹ́ pọ̀, àkókò ọdún lóun sábà jẹ tí iṣẹ́ máa ń pọ̀ fún mi, ọjọ́ mélòó? A o lè sọ iye ọjọ́ nítorí pé o máa ń gba àsìkò yen, bí a ṣe ń wọn ẹni, a máa ń wọn eyan ní apá àti ìrèsì pẹ̀lú ara wọn.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Òjòojúmọ́ ní èèyàn ń kọ nǹkan tuntun nítorí pé òjòojúmọ́ ni èèyàn ń rí ohun tuntun tí yóò sá maà kọ́ láti máa lò sí inú iṣẹ́ tí ó tún ń ṣe.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ iṣẹ́ ṣíṣe? Gbogbo wa a jẹ́ ẹnìkan tí ó ń ṣiṣẹ́ pọ̀ naani, ẹni kan kò lè dá iṣẹ́ kan ṣe. Ní ìdí èyí, a jọ máa ń ṣiṣẹ́ pọ̀ fún ara wa nì.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí? Mi ò ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin, ṣùgbọ́n mo ti rí ri níbi tí ó ti kọjá, mo sì ti rí àwọn ọ̀nà rẹ̀, mó sì ti rí bí ó ṣe yàrá sí, àti bí ó ṣe máa ń rìn àti bó ṣe máa ń lọ.

Sọ fún wa bí iṣẹ́, iṣẹ́ rán àwọn àgbà àdúgbò lọ́wọ́, bí a ṣe ń ran àwọn àwọn àgbà àdúgbò lọ́wọ́, oun nani pe a máa lọ bá wọn láti mọ ohun tí wọ́n nílò àti àwọn ohun tí wọ́n kojú láti lè mọ ọ̀nà bí ti èeyan máa fi mọ̀ lọ́wọ́.

Ẹgbẹ́ eré ìdárayá wò ní o fẹ́ràn? Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá, ẹ, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà. Ti mo si maa n se oríṣiríṣi ìwádìí àti maa tẹle ní gbogbo ohun tí wọ́n ń bá ṣe.

Sọ fún wa nípa ibùdó ọkọ̀, ibi tí ó wà. Ibùdó ọkọ̀ wà káàkiri ní àwọn agbègbè ibi tí o jẹ pé ó rọ àwọn ènìyàn lọ́rùn láti tètè rí ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀, àwọn ènìyàn pọ̀, àwọn ènìyàn ń ta ọjà, ibi tí oun lo ti máa ń fẹ́ ṣe ìrìnàjò.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn, nítorí pé ìbe ni eèyàn ti máa ń mọ ohun tí ó bá ń lọ, tí eyan ó si wò ero tẹlifíṣàn, èèyàn lè máa wò ó ní orí, ehn, orí fóònù.

Dátà tí ó máa ń lò lóṣùọ̀sẹ̀ pọ̀ tó, dátà tí ó máa ń lò lóṣùọ̀sẹ̀ pọ̀ tó; dátà yìí kì í mẹ́fà. Nítorí pé èmi kì í sábà lo fóònù láti fi ṣe iṣẹ́ tó kàn, bẹ́ẹ̀ ni ibi tí data ìlò mi ò ti í fi kún.

Sọ fún wa bí o ṣe ń lo ọjọ́ ìṣinmi. Kò sí, pàtó bí mo ṣe ń lo ọjọ́ ìṣinmi ju pé kí n máa sun náà lọ láti lè jẹ́ kí ara mi kópa bo ṣipọ̀. Bẹ́ẹ̀ni mò ṣe ń lo àkókò ìṣinmi mi.

Sọ fún wa nípa àwòrán àti fídíò àjọyọ̀. Ẹni tí ó yà wọ́n, a máa ń pèé àwọn ayàwòrán. Bí o ṣe máa ń sọ ìbí tí à n tọ́jú wọn. A máa ń tọ́jú wọn sí oríṣìíríṣìí ibi, láti lè má jẹ́ kí wọ́n tètè bàjẹ́.

Ṣàlàyé bí agbègbè rẹ ṣe rí ní àṣálẹ. Bí ó ṣe rí, àwọn ènìyàn máa ń pọ ní àwọn, àwọn ibùsọ̀ mìíràn boya ibùsọ̀ ibi tí wọ́n ti ń ta àkàrà àbí tí wọ́n ti ń ta àwọn oúnjẹ alẹ́ yìí. Ibùsọ̀ wá ní, to ba si tun ti ya àwọn ibo mii maa dá teeyan o ni rí àwọn èèyàn kankan mọ́.